Oúnjẹ kan tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa ni ìrẹsì àtẹ̀wà. Mo mọ̀ bí a ṣe ń se ìrẹsì àtẹ̀wà dáadáa torí wípé ìyá mi kọ̀ mi bí a ṣe ń ṣe nígbà tí mo wà ní kékeré. Ojoojúmọ́ ní ó máa ń ṣe ìrẹsì àtẹ̀wà fún wa torí wípé ó mọ̀ wípé a fẹ́ràn rẹ̀. Òun la sì máa ń jẹ lára àárọ̀ ká tó lọ ilé ìwé.

Ó ti tó bí oṣù mẹ́fà sẹ́yìn tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù. Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni ìgbà tí mo lọ sí inú oko gbẹ̀yìn láti lọ kó lára àwọn ohun ta fi ń ṣe ọjà ní ẹnu iṣẹ́ mi. Èyí ló fàá tí mo fi gun ọkọ̀ akẹ́rù nígbà náà.

Orin tí mo fẹ́ràn jù ni orin hip hop. Mo fẹ́ràn orin hip hop lọ́pọ̀lọpọ̀ torí wípé ó jẹ́ orin ìgbàladùn tó sì máa ní ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìṣetí nínú. Bàbá mi ló sì jẹ́ kí ń fẹ́ràn orin hip hop yìí torí wípé ìgbà tí ìgbà tí mo ti wà ní kékeré ló ti máa ń play orin hip hop fún mi lójó ojúmọ́

Bẹ́ẹ̀ni, mo má n sùn ní ẹ̀ kọ̀kan ní ọ̀sán, ṣùgbọ́n èyí kò wọ́pọ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni mo má n lọ ibi iṣẹ́, ibi iṣẹ́ ni mo sì má n wà l'ọ̀sán. Ṣùgbọ́n ọjọ́ tí n bá lọ ibi iṣẹ́ tàbí bó yá ọjọ́ weekend tí mò n sinmi, mo má n sùn lọ́ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan nígbà náà.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ní ẹ̀ẹ̀kọ̀kan. Mo tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n bóyá tó bá ti rẹ̀ mí díẹ̀ tàbí tí mo bá fẹ́ ní àìsàn ibà àbí màléríà ránpẹ́, orí máa ń fọ́ mi. Torí bá sì ń fọ́ mi, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń lo oògùn orí fífọ́ yálà parasitamọ́ọ̀.

Ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni òtítọ́ ṣíṣe. Fífi ara ṣiṣẹ́, iyẹn iṣe àṣekára, òtítọ́ tí yóò máa tètè dé ibí iṣẹ́ ní àsìkò tí kò sì ní máa ṣe ìsáǹsá tàbí ìpáǹle lẹ́nu iṣẹ́. Òtítọ́ tí kò ní máa jí òṣìṣẹ́ ẹnu iṣẹ́ ní owó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Kódà mo máa ń ṣe lóòrèkóòrè torí ìpè fídíò ni èmi àti àwọn èèyàn mi tó wà ní òkè òkun, ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi tí ó wà ní ìlú òyìnbó fídíò kọ́ọ̀lú la jọ máa ń ṣe. Ẹ̀gbọ́n mi náà tó wà ní ìlú Abuja, fídíò kọ́ọ̀lú náà la jọ máa ń ṣe. Koda àwọn òbí mi torí pé a pọ̀jọ̀ sí níbi kan náà, fídíò kọ́ọ̀lú la máa ń ṣe. Ìpè fídíò ni o.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí n ba fẹ́ gbọ́ orin aládùn láàárín ìgboro tí n sì fẹ́ máa pariwo sí gbogbo ènìyàn létí. Mo sì fi máa ń wo fíìmù, mo fi máa ń wò bọ́ọ̀lù, kóda, ni gbogbo ìgbà tí n bá ti wà nínú àárín èrò tàbí tí mo wà ní ìgboro tàbí tí mo wà nínú mọ́tò ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí.

Mo máa ń gburò àwọn oníbàárà mi pẹ̀lú ìpè. Mo máa ń pè wọ́n lóòrèkóòrè láti ṣé àyẹ̀wò wọ́n, kí n bèèrè àláfíà wọ́n, kí n sì mọ nǹkan tí wọ́n bá fẹ́ bá wa rà abí nǹkan tí wọ́n bá nílò. Mo máa ń gburò wọ́n náà lórí social media, bóyá lórí Facebook àbí Twitter àbí Instagram àbí WhatsApp, mo máa ń bèèrè wọ́n lórí ibẹ̀ náà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni pizza. Mo fẹ́ràn pizza yìí torí wípé oúnjẹ aládùn ni, ó sì ní oríṣiríṣi èròjà náà tó da fára tó sì máa ń sara lóore. Òórùn rẹ̀ náà ó ṣì dára gidi gan ni. Kódà mo fẹ́ràn pizza mo ṣì le máa jẹ́ lójoójúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ fìlà. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa wọ fìlà jáde. Koda hùn kò lè jáde láì wọ fìlà. Oríṣiríṣi fìlà ni mo sì ni. Ó pọ̀ jáǹtì rẹrẹ. Èyí tó bá sì bá aṣọ tí n bá wọ̀ mú ní ọjọ́ náà ni màá wọ̀. N ò lè jáde láì wọ fìlà o torí wípé mo fẹ́ràn fìlà gan-an ni.

Oúnjẹ ti mo fẹràn juu hmmm óun ni jollof rice àti fried rice pẹ̀lú ẹran ṣíkìn. Mo fẹ́ràn oúnjẹ yìí gan-an àti kékeré ni mo ti fẹ́ràn oúnjẹ yìí torí wípé ojoojúmọ́ ni ìyá mi máa ń sè é fún mi kí n tó lọ ilé ìwé nígbà tí mo wà kékeré. O mo pe emi ati àwọn ẹgbọn mi a fẹràn ounjẹ yìí o si ma n ṣe fun wa daada.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì. O ti tó bi oṣù mẹ́ta sẹ́yìn báyìí tí mo ti bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì. Ìgbà tí ojú mi bẹ̀rẹ̀ sí ní ṣú báibài tí kò sì rína mọ́ ni mo wá lọ ọ̀dọ̀ dókítà tó sì fún mi ní òògùn tó sì sọ fún mi pé mo gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ní lo gíláàsì láti le ṣe àtúnṣe nǹkan tó mú ojú mi. Àti igbà náà ni mo sì ti ń wọ gíláàsì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ohun tó jẹ́ kí n mọ̀ ni torí wípé wón kọ́ wa dáadáa bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú ní ilé ìwé akẹ́kọ̀ọ́ bí a ti ń wa kọ́ tí mo lọ. Èyí ló ṣì fàá tó jẹ́ kí n mọ èyí ṣe torí wípé mo ti kọ́ ní ilé ìwé akẹ́kọ̀ọ́ bí a ti ń wa kọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, mo sì máa ń ṣe àyẹ̀wò fínnífínní rẹ̀ kí n lè mọ gbogbo ohun tó wà nínú àdéhùn náà àti ìtumọ̀ gbogbo rẹ̀. Torí ẹni tí kò bá ka àdéhùn dáadáa, ó lè jẹ̀bi àdéhùn o. Torí náà, mo máa ń farabalẹ̀ ka, mo sì máa ń gbe lọ ọ̀dọ̀ lọ́yà mi kó náà bá mi ka kí n lè mọ gbogbo ohun tó wà nínú àdéhùn náà dáadáa.

Ìrántí ìgbà ọmọdé mi kan tí mo rántí ni ìgbà tí mo fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ọdún kẹwàá mi. Àwọn òbí mi sọ fún mi wípé a kò lówó lọ́wọ́ pé kò sí bí a ṣe le ṣe àjọyọ̀ náà. Inú bí mi lọ ilé-ìwé lọ́jọ́ náà torí wípé wọn ò ṣe ọjọ́ ìbí fún mi ṣùgbọ́n mo ká kúrò lára. Igbà tí n máa padà dé lé, a ṣe patí ńlá làwọn òbí mi tí pèsè sílẹ̀ fún mi tán fi ṣe surprise fún mi.

Irin ajo mi lọ si ibi iṣẹ maá n gba ọgbọn iṣẹju. O máa n gba ọgbọn iṣẹju tori wípé ile mi o fi bẹẹ̀ jìna pupọ sí ibi iṣẹ tori ọpọlọpọ nínú àwon ti a jo n ṣiṣẹ ni won máa n lo bi wákàtí kan ki won to dé ibi iṣẹ láti ilé won ṣùgbọ́n tèmi ọgbọn iṣẹju péré ló má n gba ti mo sì ka pé kò pọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ríìn atẹ́gùn. Mo fẹ́ran ríìn atẹ́gùn torí wipé, ríìn rìn atẹ́gùn le jẹ́ ọ̀nà àti ṣe eré ìdárayá tàbí exercise, especially tó bá jẹ́ atẹ́gùn tí kò pọ̀ tí kò ju ẹyọkan lọ àbí ibi méjì, mo sì máa ń gùn. Kí elevator wà gan atẹ́gùn ni màá gùn kí n fi le ṣe exercise.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn e-mail àìwúlò kódà láìmọye ló ń kà. Tí mo bá sì ti gba àwọn e-mail yìí báyìí, mo máa ń delete wọn ni tàbí kí n report wọn à spam ọ́ kí n block ẹni tó bá send, nítorí n kò fẹ́ àwọn e-mail yìí, wọ́n sì máa ń dà yẹn láàmú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo sì máa ń gba àwọn e-mail àìwúlò lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáadáa. Kódà mo máa ń ṣe ìgbéjáde torí wipé ìgbéjáde yìí ni èsì tàbí ààbò iṣẹ́ tí n bá ṣe. Tí n bá ṣe ìgbéjáde yìí kò sẹ́ni tó máa mọ iye iṣẹ́ tí n bá ṣe. Torí náà ìgbéjáde yìí ṣe pàtàkì, mo sì máa ń ṣe kí gbogbo àwọn ènìyàn lè ríi wípé bẹ́ẹ̀ni, à, èmi mo ṣe iṣẹ́ yìí o.

Kí n má pààrọ̀, kí n má jalè, ó ti pẹ́ o. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ, gbẹ̀yìn ni ìgbà tí a ti máa ń lọ sí abúlé Abájẹṣà láti lọ ṣe ọdún ní ìkan bí ọdún márùn ṣẹ́yìn. Àti ìgbà tá a ti lọ bẹ̀ lọ́ṣọdún mọ́ ni mi ò tí lo. Ó ti lé ní ọdún márùn, torí abúlé náà ni a ti lọ máa ń bá wọn ṣe ìṣẹ́gun ọdẹ.

N kò ní irúfẹ́ ìgbóná jẹ́jẹ́ kan pàtó tí mo fẹ́ràn nínú yàrá mi, torí wípé n kì í lo ìgbóná jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń lò kò sì sí irú kan tí mo nífẹ̀ẹ́ pàtó. Èyí tó bá ṣà àti ṣiṣẹ́, tí ó sì ní jẹ́ kí inú yàrá mi máa gbóná jù tí yóò sì kan ara gbóná mọ́ níwọ̀n ni mo fẹ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré ìdárayá bọ́ọ̀lù. Ah! Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù púpọ̀. Bàbá mi ló sì fi ìfẹ́ eré ìdárayá bọ́ọ̀lù sí inú mi láti kékeré torí pé ó máa ń gbé mi lọ stadium láti lọ wo bọ́ọ̀lù láti kékeré, a sì tún máa ń wòó lórí amóhùnmáwòrán náà ní ilé wa nígbà kí mo si wa ni kékeré.

Èdè kan tí mo ní lọ́kàn tí mo fẹ́ kọ́ ni èdè Jamani àti èdè Faransé. Mo fẹ́ kọ́ èdè Faransé torí pé mo ní èrò lọ́kàn mi láti lọ ka ilé ẹ̀kọ́ gíga kejì yẹn Masters ní ìlú Faransé. Èyí yóò sì nílò kí n kọ́ èdè Faransé kí n lè parí ẹ̀kọ́ náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ gọ́ọ̀mù. Mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Kódà oríṣiríṣi gọ́ọ̀mù mo máa ń jẹ bíi bànánà, strọ́bẹrì, vanílà èyíkéyìí tí mo ti rí ni mo máa ń jẹ. Àwọn dókítà náà sì sọ pé ó dáa kí èèyàn máa jẹ gọ́ọ̀mù lẹ́ẹ̀kọ̀kan torí pé ó lè bá èèyàn managì ifún pá rẹ̀.

Mo máa ń yanjú àwọn ìṣòro ẹrọ ayárabíàṣá pẹ̀lú sùúrù. Ọ̀pọ̀lọpọ̀ ni mo máa ń yanjú rẹ̀ fúnra mi tó bá jẹ́ wípé èyí tí mo mọ̀ ń pa rẹ̀ ni. Èyí tí n bá mọ̀ nípa rẹ̀, máa lo orí intanẹ́ẹ̀tì àbí orí YouTube, maa lò wọ̀ bíi àṣẹ túnṣe bí a ṣe ń yanjú ìṣòro náà tí ǹ bá tún wá rí àtúnṣe, màá wá mu lọ sọ́dọ̀ ẹnginíà.

Aago mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn. Mo máa ń sùn ní aago mẹ́wàá torí wípé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa tètè jí. Itètè sùn sì ni itètè jí torí ẹni tó bá pẹ́ sùn yóò pẹ́ jí. Ṣùgbọ́n ẹni tó bá tètè sùn ó di dandan kó tètè jí. Èyí ló fa tí mo fi máa ń tètè sùn ní aago mẹ́wàá alẹ́.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Mo dìdí lọ kọ́ bí a ti ń ya àwòrán lọ́dọ̀ àgbà ayàwòrán kan ní ilé ìfẹ́ mi, èyí ló jẹ́ kí n mọ̀ bí a ṣe ń ya àwòrán àti wípé fóònù ti sọ gbogbo ènìyàn di ẹni tí ó lè ya àwòrán fún ra rẹ̀ torí wípé ó rọrùn láti fi fóònù ya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ tí bá wà ní ìgboro àbí tí bá wà láàárín àwọn ènìyàn ni ó ní fẹ́ kọrin síta. Torí náà la máa ń dá kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ ni. Tàbí tó bá jẹ́ wípé alẹ́ la wà, mo máa ń kọrin kẹ́lẹ́ kí ń má bàa máa pariwo sí gbogbo ènìyàn létí. Èyí ló fàá tí mo fi máa ń kọrin kẹ́lẹ́ lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni mo máa ń tan Ìkíni lórí fóònù mi, mo máa ń tan Ìkíni yìí torí pé mo fẹ́ràn láti máa fi kí àwọn ènìyàn dáadáa. Mo sì gbádùn Ìkíni yìí, èyí lọfà tí mo fi máa ń tan léẹ̀kọ̀ọ̀kan. Bo tilẹ̀ jẹ́ wípé kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń tan ò, ṣùgbọ́n mo sì máa ń rántí tan léẹ̀kọ̀ọ́kan lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí wípé mo gbàgbọ́ nínú òfin yìí, mo sì mọ̀ wípé torí ìdáàbòbò àwà àwàkọ̀ àti gbogbo aráàlú ni àwọn òfin yìí ṣe wà. Ẹni tó bá sì ti ń rú òfin yìí, ó ń dá, ó fẹ́ dá ẹ̀mí ara rẹ̀ lé gbòdò ni ó sì ń fi ẹ̀mí ara rẹ̀ we éwu. Torí náà mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ yìí dáadáa.

Ah! Ìbéèrè yìí ṣòro fún mi láti dáhùn ọ̀, ṣùgbọ́n tí mo bá fẹ́ dáhùn rẹ̀ lóòtọ́, màá ní wípé mi ò ṣe eré ìdánì torí wípé mi ò mọ̀ bó ṣe ń ṣe é. Èmi jẹ́ ẹnì kan tó fẹ́ láti máa kó àwọn ènìyàn ra tí mo sì máa ń rìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ lásìjọ máa ń wà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Torí náà, mi ò mọ̀ bí a ṣe ń ṣe eré ìdánì.

Bẹ́ẹ̀ni o, mo ní ọgbà, ọgbà ńlá, ọgbà àjàrà tó tóbi tí bàbá mi jogún fún mi. Ọgbà yìí tóbi gan an ni ó sì fẹ̀ ó sì gùn kódà ààyè pọ̀ nínú ọgbà yìí. Mo fẹ́ràn ọgbà yìí torí wípé bàbá mi ló jogún rẹ̀ fún mi, mo sì máa ń tọ́jú ọgbà yìí dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo ti gun alùpùpù rí. Kódà mo ti gun láìmọye ìgbà, mo sì gun ní àná alana gan. Mo fẹ́ le sọ wípé ojoojúmọ́ ni mo máa ń gun alùpùpù torí wípé ní ìlú tí mo wà yìí, alùpùpù wà lára àwọn ọ̀nà tí a fi máa ń lọ káàkiri láti ibìkan sí ibìkan. Torí náà mo máa ń gun alùpùpù mo sì ti gun rí dáadáa.

Ètò ìdárayá mi pín sí oríṣiríṣi ọ̀nà. Ìgbà mìíràn mo lè jọ́ọ̀gì tàbí kí n sáré díẹ̀ láàrín àdúgbò mi fún bí i ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà mìíràn sì ni mo lè lọ gym tí n sì lọ́ mọ́ gbé oríṣiríṣi irin àti àwọn nǹkan tó wúwo wúwo. Ìgbà mìíràn sì rè mo lè lọ gbá bọ́ọ̀lù.

Àwọn ẹ̀bùn tí yóò mú inú àwọn ènìyàn dùn tí wón kò lérò, tí yóò bá wọn lójijì ni mo máa ń fẹ́ àti fún wọn. Kì í ṣe dandan kó jẹ́ ẹ̀bùn owó, ó lè jẹ́ ẹ̀bùn ǹnkan tí wón ti ń lé ti pẹ́ àbí ẹ̀bùn ǹnkan tí mo lè ṣe fún wọn bóyá gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ àbí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ.

Ọ́fíìsì mi máa ń ṣí ní aago mẹ́jọ òwúrọ̀, a sì máa ń parí iṣẹ́ ní ọ́fíìsì ní aago mẹ́rin ìrọ̀lẹ́. Aago mẹ́rin òwúrọ̀ la máa ń ṣí ọ́fíìsì, ta sì máa ń bẹ̀rẹ̀ láti máa jọjú sí àwọn kọ́tọ́mà àbí láti dáhùn oníbàárà wa lóhùn.

Ah! Àwọn adùn tí mo fẹ́ràn nínú ice cream pọ̀, kì í ṣe ẹyọ kan ṣoṣo. Mo fẹ́ràn adùn vanilla, mo fẹ́ràn adùn strawberry, mo fẹ́ràn adùn chocolate, mo fẹ́ràn adùn banana, mo fẹ́ràn adùn oríṣiríṣi. Kódà kò sí adùn tí n kò fẹ́ràn nínú ice cream.

N kò le sọ iye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ pàtó, ṣùgbọ́n mo mọ̀ wípé ó pọ̀ torí wípé gbogbo ìgbà tí ń bá ti ṣe ǹkan ni mo máa ń fọwọ́ mi. Bóyá mo lọ tọ̀ ní o, àbí mo lọ ṣe ìgbọ̀nsẹ̀, àbí mo fọwọ́ kó ǹkan, àbí mo fọwọ́ nu ǹkan, mo máa ń sa fọwọ́ mi. Ó lè tó ẹ̀ẹ̀mẹwà lójúmọ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo jẹ́ ẹnìkan tó mọ bí a ṣe ń kọ èdè gẹ̀ẹ́sì tí ó sì mọ bí a ṣe ń kọ àwọn ǹnkan bí i lẹ́tà, bí i ìtàn, bí i oríṣiríṣi ǹnkan ṣá. Èyí ló fa tí àwọn ènìyàn ṣe máa wań bá mi láti ràn wọ́n lọ́wọ́ nínú lẹ́tà kíkọ.

Wákàtí mẹ́jọ ó kéré tán ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Àwọn ọjọ́ mìíràn wà tí mo lè ṣe ju wákàtí mẹ́jọ yìí lọ, ṣùgbọ́n kò sí ọjọ́ tó jẹ́ wípé n kò ṣe tó wákàtí mẹ́jọ yìí. Ó kéré tán lójoojúmọ́ màá ṣe iṣẹ́ wákàtí mẹ́jọ, gbáko tí ò ní dín nkankan níbẹ̀

Bátìrì fóònù mi máa ń dúró dáadáa, kódà, ó lè ṣiṣẹ́ fún odidi ọjọ́ kan gbáko tí n ni nílò láti tún charge rẹ̀ mọ́. Bátìrì yìí ò dára gan-an ni, ó sì máa n siṣẹ́ fún ìgbà tó pọ̀. Èyí ló máa ń jẹ́, ko kin jẹ́ kí n mọ àlá ìgbà tí iná bá lọ, torí pé ó máa ń gbé mi fún odidi ọjọ́ kan.

Mo máa ń mú àwọn èrò tuntun wá pẹ̀lú ọkàn titun. Mo máa ń lọ orí Íńtánẹ́ẹ̀tì kí n lọ wo oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn ń sọ. Ìgbà mí ń si re, mo máa ń bá àwọn ènìyàn mí ń sọ̀ kí n lè rí ọ̀nà mí àti wo nǹkan. Mo sì máa ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ní ọ̀nà ọ̀tún yàtọ̀ sí ọ̀nà ti tẹ́lẹ̀ nígbà mìíràn.

Mo máa ń ṣe àyẹ̀wò fínífíní fún ọjà mi, mo ṣì máa ń ríi wípé gbogbo ọ̀nà tó yẹ ká gba ṣe ọjà, tó yẹ ká gbà gbé ọjà náà jáde ni a máa ń lò. Gbogbo àwọn ohun tó yẹ ká lò tó jẹ́ èyí tí ó da la máa ń lò. Àìló àwọn ǹkan olówó pọ́kú àti ṣe ọjà, gbogbo ǹkan tó bá dáa jù ni mo máa ń fi ṣe ọjà.

Rárá o, èmi èé mú àwọn ohun mímu pirọ́tíìnì o. Torí ara mi ni ò jẹ́ kí ń máa mú àwọn ohun mímu pirọ́tíìnì. Mo ní ìfúnpá gíga díẹ̀, èyí sì jẹ́ àìlera fún mi tí kò sì fààyè gbà mí àti máa mú àwọn ohun mímu páírọ́tíìnì.

Mo máa ń ṣe ìtọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Kíni, mo máa ń jẹ oúnjẹ tó dá. Àwọn oúnjẹ tó ń s'ara lóore, yàtọ̀ sí àwọn oúnjẹ ìjẹkújẹ. Mo sì máa ń ṣe exercise lóòrèkóòrè. Mo máa ń lọ gym, mo sì máa ń ṣe eré ìdárayá náà kí ara mi lè jí pépé. Mo sì máa ń wẹ̀ lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí atẹ́gùn tó da máa ń gba fèrèsé ọkọ̀ tí a bá ṣi, mo sì máa ń raáyè máa wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní ojú títì tàbí ní ìta lópópónà, oríṣiríṣi àwọn ọkọ̀ tó ń kọjá àbi awon ènìyàn tó ń kọjá.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń ṣe oúnjẹ dáadáa. Ọmọ olóúnjẹ ni mí. Ìyá mi sì ti kọ́ mi bí a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Àwọn oríṣiríṣi oúnjẹ aládùn ló ti kọ́ mi bí a ṣe ń se wọ́n láti kékeré. Èyí ló sì fa bí mo ṣe mọ oúnjẹ ṣe, kó dà kó sí irúfẹ́ oúnjẹ tí n kò lè se.

Kí n tó lọ sùn, mo máa ń kọ́kọ́ lọ wẹ̀ ná. Lẹ́yìn, ìgbà tí mo bá wẹ̀ tán, màá wọ aṣọ ibùsùn mi. Lẹ́yìn tí màá wọ aṣọ ibùsùn mi, màá fọ eyín mi, màá sì fí ṣàn ẹnu mi. Lẹ́yìn náà màá bọ́ sí orí ibùsùn mi, màá gbàdúrà ráńpẹ́ sí Ọlọ́run mi, màá sì béèrè fún ìdábòbò rẹ̀. Lẹ́yìn náà màá sì sùn.

Rárá o, n kò fẹ́ràn rà oúnjẹ ní òpópónà rárá. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ níta tàbí kí n máa ra oúnjẹ jẹ lórí títì àbí níbikíbi, torínà ì ń ra oúnjẹ jẹ ní òpópónà. Ó wù mí láti máa dáná fúnra mi tàbí oúnjẹ tí ìyàwó mi àbí ìyá mi bá sè fún mi nìkan.

Rárá o, ẹ̀yìn kì í fọ́ mi o. Ọmọ kékeré sì ni mí mi sì ti lo ara mi gbó mo sì máa ń tọ́jú ara mi dáadáa, torí na kò sí ǹkan tó ń ṣemí ooo ẹ̀yìn kì fọ́mi mi ṣiṣẹ́ tó lágbára jù tàbí tí ó máa mú ẹ̀yìn rómi. So, ẹ̀yìn kì í fọ́ mi o, ẹ̀yìn mi, ó na síbẹ̀ bí ọmọ ọkùnrin tí ẹ kú rí ni.

Oúnjẹ tí mo máa ń sábà jẹ ní òwúrọ̀ jù ni rice àt'ẹ̀wà. Oúnjẹ yìí ni mo fẹ́ràn láti máa jẹ lówurọ̀, òun ni mo sì máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀. Mo fẹ́ràn rice àt'ẹ̀wà torí pé ó jẹ́ oúnjẹ aládùn tó sì ṣe ara lóore. Ó ní carbohydrate, ó ní protein, ó ní vitamin, ó ní gbogbo rẹ̀

Mo máa ń kojú ìdènà ọkọ̀ pẹ̀lú ìṣòro. Èmi náà ní ìmọ̀ díẹ̀ nípa ọkọ̀, torí náà mo máa ń wò bóyá nǹkan tí mo lè tún ṣe fún ra mi ni. Tó bá jẹ́ ìṣòro tí mo lè borí, tí mo lè tún ṣe fún ra mi, màá ṣe. Tí ń bá rí ṣe fún ra mi, màá pe mẹkáníìkì kó wá bá mi tún ṣe, kó wá bá mi kojú ìdènà náà.

Òwúrọ̀ àárọ̀ Sátidé ni mo máa ń fọṣọ. Mo máa ń fọṣọ ní òwúrọ̀ àárọ̀ Sátidé torí wípé n kì í lọ ibi iṣẹ́ ní Sátidé. Ọjọ́ náà ni mo fi máa ń sinmi tí mo sì máa ń ráyè ṣe gbogbo àwọn iṣẹ́ ilé pẹpẹpẹ àti fọ aṣọ mi. Òní báyìí, mo ti fọ aṣọ mi torí wípé Sátidé lónìí mo ti jí fọ aṣọ mi l'òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe ìdùnnú mi, kì í sì ṣe èmi fúnra mi ni mo lérò àti dúró. Ṣùgbọ́n ìgbà tí fóònù mi bàjẹ́ níbi oṣù kan sẹ́yìn, ọjọ́ kẹrin ni mo to tún un ṣe, gbogbo ọjọ́ mẹ́rin náà ni mo fi dúró lílò ayárabíàṣá mi.

Ó ti pẹ́ gan tí mo kẹ́yìn sunkún o. Kódà ohun kan rán ti ọjọ́ àbí ìgbà náà pàtó. Ṣùgbọ́n ohun kan tí mo lè sọ ni wípé o ti máa fẹ́ to ọdún kan. Kódà ọdún tó kọjá ló gbọ́dọ̀ jẹ́ torí wípé ó pẹ́ gan. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa sunkún rárá, mo tì máa ń ṣe ọkọ̀ akín ní gbogbo ìgbà.

Aah! Tea ni mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn coffee náà ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ torí wípé bàbá mi ti fi tea mi mu kọ́ mi láti kékeré. Òun ló sì jẹ́ kí ìfẹ́ tí gbòòrò gan nínú ọkàn mi. Àti kékeré láti máa ń mu tea ní òwúrọ̀ àti àṣálẹ́. Èmi náà sì máa ń ti àṣà yì títí di òní ọlọ́ni. Òwúrọ̀ àti alẹ́ ni mo máa ń mu tea lọ́jọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbé àpò ẹ̀yìn. Kódà mo fẹ́ràn láti máa gbé àpò ẹ̀yìn gan ni. Gbogbo ìgbà tí n ba sì ń jáde ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Kò sí ibi náà tí mo lè lọ, mo máa n gbé àpò ẹ̀yìn o. Ibi kí bi tí n bá lọ, èmi àti àpò ẹ̀yìn mi ni. Oríṣi àpò ẹ̀yìn méjì ni mo ní. Méjèèjì ni mo sì máa ń lò yọ síra wọn bó bá ṣe wú mi.

Nígbà tí n bá sín mo máa ń fi ọwọ́ bo ẹnu torí wípé mi ò ní fẹ́ kó sísín mi ran ẹlòmíràn tàbí kí ǹkan tó bá jáde níbi sísín mi kó lọ kó sí ẹlòmíràn nímú àbílẹ́nu. Mo máa ń fọwọ́ bo ẹnu mi àti imú mi dáadáa tí n bá sín tàbí kí n wọ face mask kí n má ba à kó sísín yìí ran ẹlòmíràn.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn ní àlá burúkú o. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé kì í sábà ní àlá gan tẹ́lẹ̀. Èyí ló fa a tó si jẹ́ pé mo ti kẹ́yìn ní àlá burúkú. Kódà àlá gidi gan-an, ó ti pẹ́ tí mo ti kẹ́yìn ní, àlá irú-kíru kankan, ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lálà gbẹ̀yìn. N kò lè sọ pé ọjọ́ báyìí àbí ìgbà báyìí ni mo kẹ́yìn ní àlá burúkú ṣùgbọ́n ó ti pẹ́ gan-an ni.

Fóònù alàgbèéká Tecno Spark 10 ni mò ń lò. Ọdún 2022 ni wọ́n ṣe fóònù yìí jáde, èmi sì rà á ní ọdún 2023. N kò fi bẹ́ẹ̀ fẹ́ràn fóònù yìí torí wípé òun ni fóònù alàgbèéká tí ó burú jù nínú gbogbo èyí tí mo ti lò láyé mi.

Mo máa ń yan àwọn alábàṣiṣẹ́pọ̀ mi pẹ̀lú àyẹ̀wò fínífíni nípa wọn, nípa irú èèyàn tí wọ́n jẹ́, ìwà tó wà lọ́wọ́ wọn, àwọn ohun tí wọ́n ní tí ó lè jẹ́ kí wọ́n ṣiṣẹ pọ̀ pẹ̀lú mi, ìmọ̀ tí wọ́n ní, certificate ẹ̀kọ́ tí wọ́n ní, àti bí wọ́n ṣe wùwà nígbà tí wọ́n wà ní ilé iṣẹ́ tí wọ́n wa tẹ̀lé.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, bó ti lè jẹ́ wípé kò pọ̀ tó. Kò sí tẹ́mi lọ́rùn bó ṣe wà yí, ó wù mí kó pọ̀ ju báyìí lọ kó sì pọ̀ sí. Ṣùgbọ́n a sá ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti ẹni irungbọ̀n díẹ̀. Mo sì ní wọ́nbá àgbọn mi ò sì wà ní pẹrẹfun lásán. Mo ní irungbọ̀n díẹ̀ o, bí kò tiẹ̀ pọ̀

Àjọ̀dún Kérésì ni mo fẹ́ràn jù o. Àjọ̀dún Kérésì ló dára jù, ló tóbi jù, ló sí dùn jù nínú gbogbo àjọ̀dún tàbí ọdún tó wà ní ayé o. Kò sí àjọ̀dún to gbòòrò tó àjọ̀dún Kérésì. Òun sì ni àjọ̀dún tí inú gbogbo ènìyàn máa ń dùn láti rí, ti gbogbo ènìyàn sì máa ń retí. Àjọ̀dún Kérésì ni mo fẹ́ràn jù o.

Ọjọ́ Sátidé lówúrọ̀ kùtùkùtù ni mo máa ń ṣẹ ìmọ́tótó ilé mi. Ìdí ni wípé ọjọ́ Sátidé ni nìkan ni mi ò lọ ibiṣẹ́, òun ni mo ṣì máa ń ráyè láti lè ṣe gbogbo àyíká ilé mi ní títúnṣe àti inú ilé mi. Ọjọ́ Sátidé ni mo lè ráyè ṣe ìmọ́tó gbogbo rẹ.

Bẹ́ẹ̀ni oo, mo fẹ́ràn-an jiyán gan ni. Ìjẹṣa ni mí, Ìjẹṣa ni mẹ́re. Iyán sì ni oúnjẹ Ìjẹṣa. Kódà mo sì jiyán lánàá alánàá. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń jiyán lóorekóòre. Mo lè jẹ́ lẹ́ẹ̀mejì, lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ tí àyè rẹ̀ bá wà. Àhh, mo fẹ́ràn-an jiyán o. Kódà mo lè jiyán lójoojúmọ́

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Ìdí ni wípé ìrọ̀rí ẹyọ kan kò tọ́ fún mi. Ó máa ń mú ọrùn dùn mí, kì í sì jẹ́ kí ń gbá dùn ọrùn mi rárá. Mo máa ń yíkiri lórí bẹ́ẹ̀dì ní tí mo bá ti lo ìrọ̀rí ẹyọ kan. Ṣùgbọ́n tí mo bá ti lo ìrọ̀rí méjì, mo máa ń rọrùn sùn dáadáa, ọrùn kì í sì ro mí. Èyí ló fà á tí mo fi máa ń lo ìrọ̀rí méjì.

Mo máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ pẹ̀lú ọkàn akin àti ìgboyà. Mo máa ń ronú dáadáa nínú ara mi, mo sì máa ń wò bóyá ìṣòro tí mo lè kojú fúnra mi ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀, màá jókòó tí màá sì bẹ̀rẹ̀ sí ní bàa jà sí títí ń fi bori rẹ̀. Tó bá jẹ́ pé ìṣòro tó kọjá agbara mi ni, màá bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọ̀gá ile iṣẹ́ àti àwọn alábáṣiṣẹ́ mi.

Rárá o, èmi kì í ṣe ẹni tí kò jẹ ẹran o. Èmi máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Kódà mo fẹ́ràn láti máa jẹ ẹran. Mo máa ń fi ẹran lásán se oúnjẹ jẹ, mo sì lè jẹ ẹran láìmọye ìgbà lójúmọ́. Mò ń jẹ ẹran o. Mo fẹ́ràn ẹran jíjẹ gan-an ni. Oríṣiríṣi ẹran: ẹran ọ̀yà, ẹran màlúù, ẹran ewúrẹ́, ẹran adìẹ, gbogbo ẹ̀ jíjẹ ni fún mi o.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti ọ̀rọ̀ tutù. Mo máa ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ wọn, mo sì máa ń fún wọn láyè láti ṣe iṣẹ́ dáadáa láì dúró sí wọn lọ́rùn. Mo sì máa ń fún wọn ní ìmọ̀ràn gidi tí wọ́n bá ní wàhálà pẹ̀lú iṣẹ́, mo ṣì máa ń ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi. Mi ń pariwo mọ́ wọn, mo sì máa ń wùwà dáradára sí wọn.

Bẹ́ẹ̀ni o, mo ní àgbàlá òjò, mo sì máa ń ṣeré nínú àgbàlá òjò yìí dáadáa nígbà tó jọ bá rọ̀. Àgbàlá òjò yìí fẹ̀ gan ni, àyè sì wà fún ọmọdé láti ṣeré kí wọ́n wẹ̀ n inú òjò bí a ṣe máa ń ṣe láyé ọjọ́ ní. Mo ní àgbàlá òjò, ó sì tóbi dáradára.

Rárá o, kí n má paro, kí n má jalè. Owó tí mò ń gbà ò dára tó o. Kódà kò tẹ́ mi lọ́rùn rárarará. Mo sì ti ń wá oríṣiríṣi ọ̀nà tí mo lè fi máa fi kún owó tí mò ń gbà tí yóò fi máa tó mi ná. Torí owó tí mò ń gbà lọ́wọ́ báyìí kò dára tó. Rárá, ó kéré gan-an ni. Kódà kò tẹ́ mi lọ́rùn, kì í sì mú nu mí dun.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Mo kórìíra kí oúnjẹ ṣòfò tàbí kí a máa da oúnjẹ nu nínú ilé. Ó máa ń mú'nu run mí, ó sì máa ń mú'nu bi mi. Èyí ló fà á tí mo ṣe máa ń jẹ oúnjẹ tó kù. Mi ò fẹ́ kí oúnjẹ ṣòfò tàbí kí a fi oúnjẹ ṣòfò ká wa máa da oúnjẹ nu. Rárá o, mo máa ń tọ́jú oúnjẹ, pàmọ́ mo sì máa ń jẹ oúnjẹ tó kù.

Ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn lọ sí ibi orin o. Ohun tó sì fàá ní wípé mi ò rààyè lọ. Iṣẹ́ ló ń gba gbogbo àkókò mi lẹ́nu jọ́ mẹ́ta yìí. N kò ṣe rí ààyè àbí àsìkò fún ohun kan mìíràn. Èyí ló fàá tí ó ti pẹ́ tí mo fi kẹ́yìn lọ sí ibi orin. Oṣù mẹ́ta sẹ́yìn ni ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin gbẹ̀yìn.

Ó ti pẹ́ o. Àtìgbà tí mo ti jáde ilé ẹ̀kọ́ yunifásítì bí oṣù mẹ́rin sẹ́yìn ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé o. Mi ò ríra mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mọ́, torí náà mi ò ní àǹfàní àti lọ sí ilé ìkàwé mọ́ nígbà tí mo ti kúrò ní ilé yunifásítì gíga.

Aṣọ ìwọ̀sun tí àwọn olóyìnbó máa ń pè ní night wear àbí pyjamas, òun ni mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn. Mi ò fẹ́ràn láti máa sùn níhòho bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe máa ń ṣe. Èyí ló fa tí mo ṣe máa ń wọ night wear yìí àbí pajamas yìí sùn kí n tó lọ sùn.

Bẹ́ẹ̀ni o, mo mọ bi a ti ń wẹ̀ dáadáa àti kékeré ni bàbá mi ti kọ́ mi bí a ti ń wẹ̀. Ó máa ń gbé mi lọ swimming pool nígbà náà láti lọ kọ́ bí a ti ń wẹ̀ do. Èyí ló sì sọ mí di ẹni tí ó mọ bí wọ́n ṣe ń wẹ̀ dáadáa. Kò sí ibi tí mi ò ti lè wẹ̀ báyìí bó ṣe swimming pool ni, bó ṣe inú òdo ni, bó ṣe inú òkun ni, wíwẹ̀ ni gbogbo rẹ̀ fún mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lọ sí etíkun. Kódà ìfẹ́ mi fún lílọ sí etíkun yìí, ó wà lára ìdí tí mo fi pinnu láti kúrò ní ìlú Òṣogbo tí mo wà yìí kí n kó lọ ìlú Èkó. Torí pé ìlú Èkó ní ọ̀pọ̀lọpọ̀ etíkun tó ṣì wùmí láti máa lọ bẹ̀ lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni o, mo ní ìfẹ́ oúnjẹ tó ní ọ̀pọ̀lọpọ̀ ata. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan ni, ọ̀pọ̀lọpọ̀ ata tí yóò máa jo omi lẹ́nu tí ikùn mú yóò máa yọ nímu mi. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé ọmọ Yorùbá ni mí, àṣà Yorùbá sì ni kí a máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ata torí wípé Yorùbá gbàgbọ́ pé ata dáa fún ara ó sì máa ń sara lóore.

Ọ̀nà tí mo máa ń gbà rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ gbogbo rẹ̀ sílẹ̀. Mo ní ìwé pélébé kan tí mo máa ń gbé nù tí mo máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Inú ìwé yìí náà ni mo máa ń kọ gbogbo àdéhùn tí mo bá ti ní pẹ̀lú ẹnikẹ́ni sí. Màá kọ irú àdéhùn náà àti ẹni tí mo ní àdéhùn náà pẹ̀lú àti ọjọ́ tí àdéhùn náà gbọdọ̀ wá sí ìmúṣẹ. Ọ̀nà yìí ni mo máa ń gbà rántí àwọn àdéhùn mi.

Bẹ́ẹ̀ni, mo ti lé ẹnìkan kúrò ní ẹnu iṣẹ́ rí oo. Kódà oṣù tó lọ tó kọjá lọ sẹ́yìn ni mo lé ẹni náà kúrò lẹ́nu iṣẹ́ torí wípé ó ń ṣe ìmelẹ́ lẹ́nu iṣẹ́, kìí tètè dé ibi iṣẹ́, òun ló sì máa ń tètè kúrò ní ibi iṣẹ́. Iṣẹ́ rẹ̀ i sìi ń dára, jákujáku ló máa ń ṣe lẹ́nu iṣẹ́, ó tún wá jẹ́ ẹni tí kò lòótọ́, ó sì tún jí owóo ilé iṣẹ́. Èyí ló fàá tí mo fi dá dúró tí mo sì le kúrò lẹ́nu iṣ.

Oṣooṣù ni mo máa ń gẹ irun mi o. Mi ò fẹ́ kí irun mi kún púpọ̀púpọ̀ tí mo fi máa ń gẹ. Èyí ló fàá tí mo ṣe máa ń gẹ ní oṣooṣù. Tí ì bá ṣe torí owó gan, mi ń bá máa gẹ lọ́sẹ̀ méjì méjì ṣùgbọ́n owó náà yóò ti pọ̀jù fún mi torí wípé mo kórìíra irun kíkún. Mi ò sì fẹ́ kí irun mi kún rárárárára tí màá fi gẹ̀ dá'nú.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́. Aṣọ àkayọrí tí àwọn olóyìnbo máa ń pè ní overall yìí, ó dáa láti máa wọ̀ níbi iṣẹ́ torí wípé yóò dáàbòbo aṣọ tí mo wọ̀ kúrò nílé, kò ní jẹ́ kó dọ̀tí. Òun ni yóò sì máa gba gbogbo ìdọ̀tí tó bá wà ní ibi iṣẹ́ sí ara, ṣùgbọ́n aṣọ tèmi gángan tí mo wọ̀ kúrò nílé yóò mọ síbẹ̀

N kò ní ìgbà kan pàtó tí mo máa ń fà á, ìgbà kí ìgbà tí ààyè rẹ̀ bá ti yọ ni mo máa ń fà ó, kò lọ́jọ́ kan pàtó. Bọ́yá ọlà ni, bọ́yá ọtúnlà ni, ìgbà kú ìgbà tí ààyè bá ti yọ sílẹ̀ fún mi láti fà á ni mo máa ń fà ó. Tí ààyè rẹ̀ kò bá sì yọ, n kò ní fà á ṣùgbọ́n tí ààyè rẹ̀ bá yọ, ìgbà náà ni màá fà á.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wà ní òru, mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ká wà ní òru torí wípé mii sáabà sùn mo tì máa ń sùn lójumomo, òru ni emi fi máa ń siṣẹ́ tí mo fi máa ń ṣe gbogbo ǹkan, èyí ló fàá ti mo ṣe fẹ́ràn wà lóru torí wípé mo máa ń wà active ní òru.

Ohun kan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ò jù wípé kí n sinmi, kí n jẹun, kí n ṣeré díẹ̀, kí n sì lò ìgbà pẹ̀lú arábìnrin mi àbí àwọn ọ̀rẹ́ mi. Kò ju báyìí lọ. Nko n ṣe iṣẹ́ kankan tàbí ǹkan tó lágbára díẹ̀. Lálá ìgbádùn ni mo máa ń fi àṣálẹ́ mi gbádùn àti eré.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe yoga. Ó ti tó bi ọdún mẹ́rin báyìí tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe yoga. Inú eré ìdárayá kan ni mo ti kọ́kọ́ rí tí wọ́n ṣe yoga, tó sì ti wùmí láti kọ́ bí wọ́n ṣe ń ṣe nígbà náà. Ìgbà sí tí mo ti kọ́ ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe yoga. Kódà ojoojúmọ́ ni mo máa ń ṣe yoga, torí wípé mo fẹ́ràn yoga púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Bó tilẹ̀ jẹ́ wí pé mo jẹ́ ẹnìkẹ́ tí kì í sábà lálà lọ́pọ̀. Mo lè káàyè ìgbà tí mo máa ń lálà lọ́dún kì í sábà ju ẹ̀ẹ̀mẹ́ tàbí mẹ́rin lọ, ṣùgbọ́n nǹkan tó dá mi lójú wi ni wípé mo máa ń rántí àlá mi tí ń bá jí. Kò sí irúfẹ́ àlá náà tí mo lè lá, mo máa ń rántí rẹ̀ tí ń bá jí.

N kò lù etí mi o. N kò sì ní ìrònú àti lù etí mi rárá torí wípé mo gbàgbọ́ wípé lílù etí jẹ́ fún obìnrin, ọkùnrin sì lẹ mi. Kò sí ǹkan tó kan ọkùnrin pẹ̀lú lílù etí. Mo lè ṣoge, mo lè lo ẹ̀gbà etí láìlù etí mi. Àwọn ẹgbà etí tí kò nílò lílù eti wà fún ọkùnrin àti lo. N kò nílò láti lù etí mi rárá. N kò sì ní lù.

Mo máa ń ṣe irun mi ní ọ̀nà tó gúnrégé tó sì fine. Low cut ni mo máa ń ṣe. Màsíìnì ka bá mi yọ shape si àti parting lẹ́gbẹ̀gbẹ́ kó lè lẹ́wà. Mi i ṣe irun tó ga ju àbí tó dàbí irun amugbó àbí irun ọmọ ìta. Irun alákọ̀wé tó decent ni mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni o, mo ní gíláàsì orùn tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní sunshade yi. Gíláàsì yìí ni mo máa ń wọ̀ kí n ti mo máa ń dáàbò bo ojú mi kí orùn má báà wọ̀ mí lójú, kó má ba ṣe mí léṣe lójú. Gbogbo ìgbà ni mo sì máa ń wọ gíláàsì yìí torí wípé àkókò orùn púpọ̀ láwà yìí, mo sì máa ń wọ gíláàsì yìí jáde lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ìbòòrùn, eléyìí tí àwọn olóyè ń pè ní sunskrini. Mo máa ń wọ̀ ọ́ lójoojúmọ́ kódà mo ń wọ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí torí wípé ọrùn tó ń mú ní àkókò yìí pọ̀ gan. Àkókò ẹ̀rùn tàbí ọ̀gbẹlẹ̀ láwà, ọrùn sì máa ń pọ̀ ní àkókò yìí tó máa ń tà yẹn lára, torí náà ni mo sì máa ń wọ ìbòòrùn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ní ẹgbẹ́ eré ìdárayá Manchester United tí ń bẹ ní ìlú Manchester ni United Kingdom. Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá yìí púpọ̀ torí wípé wón da, àwọn sì fẹ́ ẹni ẹgbẹ́ eré ìdárayá tó mọ bọ́ọ̀lù gbájú tó sì ní àṣeyọrí tó pọ̀ jù. Ọdún 2007 ni mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn, mo sì ṣe ń tẹ̀lé wọn di òní olóòní.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára nígbà tí n bá n jẹun. Mi ò ń tojọ́ lórí oúnjẹ, mii sìi sọ̀rọ̀ lórí oúnjẹ, mii siì sáré jẹun. Mo máa ń jẹun pẹ̀lú ìfarabalẹ̀ ni. Màá sì máa gbé síbí kan lẹ́yọkọ̀ọ̀kan. Kì í ṣe wípé kí n máa sáré kí n máa rí gbogbo oúnjẹ náà sẹ́nu. Rárá o. Mo máa ń farabalẹ̀ àti sùúrù ni mo fi máa n fi jẹun.

Mo máa ń mú kọ́kọ́rọ́ mi jáde tẹ̀lé mi ni o. Mi i fi kọ́kọ́rọ́ mi síbi kankan torí wípé mo máa ń bẹ̀rù kí ẹnìkan máa lọ wọlé kó má lọ mú níbi tí mo bá tọ́jú rẹ̀ pamọ́ sí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń fi sí abẹ́ ilẹ̀kùn, ṣùgbọ́n mi ò ṣe eléyìí mọ́. Mo máa ń mú jáde tẹ̀lé mi ibíkíbi tí n bá lọ ni o, ọwọ́ mi ló máa ń wà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìdáàbò bo òrùn sára o èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní sunscreen. Àkókò ọ̀run tó pọ̀ lawà yìí, nígbà ọ̀gbẹẹ̀ lawà, ọ̀run ló sì ń mú ní àkókò yìí ó ga gan-an, ó le ó sì ń tà yàn lára lọ́pọ̀lọpọ̀. Èyí ló fa tí mo ṣe máa ń fi ìdáàbò òrùn sára ní gbogbo ìgbà kí ọ̀run yìí má bá máa ta mí lára.

Mo máà ń wá àwọn ìpèsè yìí lọ fún ra mi ni o. Yálà kí n lọ sí inú oko, kí n lọ wá wọn jáde àbí kí n lọ sí àwọn ọjà ibi tí wọ́n tí ń ta àwọn ohun èlò yìí kí n lọ rà fún ra mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ láti lọ sí inú àwọn oko gangan torí pé ìyẹn máa ń gbé mi lówó díẹ̀ ó sì máa ń da ju àwọn èlò ìgboro lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbọ́ podcast. Mo máa ń gbọ́ podcast lóòrèkóòrè, oríṣiríṣi podcast, bóyá nípa ìgbé ayé ni, nípa orin ni, nípa eré ìdárayá ni. Kódà ìkẹ́ lára àwọn ọ̀rẹ́bìnrin mi tó súnmọ́ mi gbòógì tó súnmọ́ mi jù, òun gan ṣe podcast tó sì máa fi ránṣẹ́ sí mi lóòrèkóòrè pé kí n fetí sí kí n gbọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ wípé ó yẹ kí ọmọ ọkùnrin máa rùn dáadáa kó sì máa ṣe òge mọ níwọ̀nba. Ọ̀nà tí mo sì lè máa gbà ṣe àwọn oge yìí bíi ọmọ ọkùnrin ni kí n máa pa ohun ọ̀ṣọ́ sára, àwọn ohun ọ̀ṣọ́ olóórùn dídùn amáradán.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Kódà mo ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo le kàkún ọ̀rẹ́ tí a jọ máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè nínú ẹ̀rọ ìgbésókè. Àwọn èèyàn tó jẹ́ wípé a kò ríra wa ṣùgbọ́n tí a bá ti ń bá ara wa sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè báyìí, à dá bí ọ̀rẹ́ tímọtimọ.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní dọ́gba dọ́gba nì o. Mo jẹ́ ẹnìkan tó kórìíra ìrẹ́jẹẹ́ tó sì máa ń ṣe nǹkan ní ìdọ́gba pẹ̀lú gbogbo ènìyàn. Èyí ló fa tí mo ṣe máa ń pín owó ní ìdọ́gba pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí pé mi ò fẹ́ ìrẹ́jẹẹ́, mi ò sì lè rẹ́ àwọn ọ̀rẹ́ mi jẹ láíláí.

Bẹ́ẹ̀ni o, etí mi dára gan-an ni. Kódà etí mi dára ó sì ń ṣiṣẹ́ dáradára ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ajọjẹgbẹ́ tàbí tí wọ́n kéré jù mí lọ gan. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni mo lè gbọ́ láti jìnnàjìnnà tí àwọn ọmọ tí ò tó mi tabí tájọjẹgbẹ́ tí wọ́n ò ní gbọ́. Mò ń gbọ́ etí, mò ń gbọ́ràn dáradára, etí mi ń ṣiṣẹ́ gan-an ni o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé àkókò. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú kí a tètè máa débí kan kí a sì máa ṣe ohun gbogbo ní àkókò. Bàbá mi ló ti fi ẹ̀kọ́ kí a máa dé ní àkókò kọ́ mi láti kékeré. Òhun ló sì ti jẹ́ kó mọ̀ mi lára torí pé gbogbo ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ní secondary school grammar ní kékeré, mo máa ń dé ní àkókò. Ìwà yìí ló sì mọ̀ mi lára títí di òní lónìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn torí wípé bo tilẹ̀ jẹ́ wípé wón máa ń pani ní ẹ̀rín, ẹ̀kọ́ àti ọgbọ́n máa ń wà níbẹ̀ fún yan láti kọ́ púpọ̀ púpọ̀. Èyí ló fàá tí mo fi fẹ́ràn àwọn àlọ́ yìí torí wípé iṣẹ́ méjì ni wón ń ṣe. Wón ń pani lẹ́rìn, wón sì ń kọ́ni ní ẹ̀kọ́ àti òye.

Aṣọ tó dára tó rẹwà, aṣọ ìgbàlódé ni mo fẹ́ràn láti máa wọ̀. Àwọn aṣọ bíi t-shirt tó da, àwọn vintage materials tó lẹ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bi round neck, turtle neck, chinos, top, gbogbo ẹ̀ bẹ́yẹn bẹ́yẹn ni mo fẹ́ràn àti máa wọ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń fìtúràrí dáadáa. Kódà n kò lè jáde kúrò nínú ilé mi láì fìtúràrí. Gbogbo ibi tí n bá ń lọ ni mo máa ń fìtúràrí. Bóyá mo ń lọ ibi iṣẹ́ ni, àbí mo ń lọ sí òde, àbí mo ń lọ patí, mo gbọdọ̀ fìtúràrí torí wípé mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú kí a máa rùn dáadáa, kí ọmọkùnrin kó sì dúró rẹ̀ kó sì máa mú òórùn tó dá jáde lára.

Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Bí oṣù mẹ́ta sẹ́yìn ni ìgbà tí mo fúnni ní ẹ̀jẹ̀ kẹ́yìn. Mo jẹ́ ẹni tó jẹ́ wípé ó ní ìmọ́tótó tí mi sì fi abẹ́rẹ́ àbí ya tatúú àbí gbogbo iru nkan bá yẹn sí ara mi. Èyí ló fún mi ní àǹfààní láti lè máa fúnni ní ẹ̀jẹ̀

Òwúrò ni àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, torí wípé mo gbàgbọ́ wípé òwúrò ni ọjọ́ ẹni máa ríre. Òwúrò ni mo fẹ́ràn jù torí wípé òwúrò ni gbogbo ohun máa ń mọ́lẹ̀, tí iṣẹ́ sì máa ń wù yàn ṣe. Òwúrò ni àkókò àti ṣe nǹkan tí ẹ́ bá fẹ́ ṣe àti múra ṣiṣẹ́ àti lọ síbi iṣẹ́ láti lọ pa owó wálé.

Gíga tí mo ga tó, ó fẹ́ tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Kódà, chéènjì kékeré lóku tí ń gbà nínú ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà. Mi ò ga lọ́pọ̀, ṣùgbọ́n n kò kúrú rárá. Gíga mi ó jẹ́ gíga tó ávéréjì fún ọmọ ọkùnrin. Èmi ni mo sì fẹ́ ga jù nínú gbogbo àwọn ọmọ bàbá àti ìyá mi.

Bẹ́ẹ̀ni oo, mo mọ̀ bí a ṣe ń p'ẹja. Kódà ìkan lára àwọn orúkọ ìnagíje mi ni Pẹjapẹja. Apẹja, ọba ìlú pẹjapẹja. Bàbáa mi ló kọ́ mi bí wón ṣe ń pa ẹja láti kékeré torí wípé ó máa ń mú mi lọ sí odò ní ọjọ́ Sátidé Sátidé láti lọ pa ẹja. Òun ló sì kọ́ mi bí wón, a ṣe ń pa ẹja lodo.

Ọgbọ̀n ọjọ́ péré ni mo ní fún ìsinmi lọ́dọọdún ọ. Ọgbọ̀n ọjọ́ ni ààyè tí ilé-iṣẹ́ mi máa ń fún olùkalùkù láti sinmi nínú ọdún. O lè wá gba ọgbọ̀n ọjọ́ náà ní iye ìgbà tó wù ọ. O lè gbàá l'emeẹrin, o lè gbàá l'emáarùn-ún, o sì lè gbá gbogbo ẹ lẹ́ẹ̀kànná bó bá se wù ọ. Ṣùgbọ́n o kò lè gbá ju ọgbọ̀n ọjọ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Oríṣìíríṣìí ètò tẹlifíṣàn bíi game of Thrones, Spiderman series, eh Biography of Otto Nelson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń wò. Mo fẹ́ràn àwọn ètò tẹlifíṣàn torí wípé mo máa ń rí ọgbọ́n kan bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ sì máa ń fún mi ní ìgbádùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Oríṣi ago ọwọ́ bí mẹ́ta ni mo ní, mo ṣì máa ń wọ̀n síra wọn bó bá ṣe wùmí ni. Mo fẹ́ràn àti máa wọ ago ọwọ́ torí wípé ó jẹ́ nkan lara àwọn ọ̀nà tí èèyàn fi le máa ṣoge gẹ́gẹ́ bí ọkùnrin. Ó sì jẹ́ ẹ̀ṣọ́ tó ní ìwúlò torí a fi le máa mọ àkókò.

Mo máa ń gba èèyàn pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti ọkàn tí kò ní ìgbéraga. Mi ò jẹ́ kí èyí náà kó sí mi ní orí. Mo máa ń rí ìyìn gẹ́gẹ́ bí ọ̀nà fún mi láti tún ti ṣe ìtọ́jú nǹkan tí mo ṣe tẹ́lẹ̀ lọ. Mi ò jẹ́ kí èyí náà kó sí mi lórí tàbí kó jẹ́ kí n dáwọ́ dúró ìnǹkan tí mo ṣe. Mo tún máa ń fẹ́ ṣe ju bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò, àti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ girama secondary school náà tí kọ́ wa bí a ti ń tẹ ìrànwọ́ àkókò fún ẹnikẹ́ni tó bá nílò rẹ̀. Ya lá ẹni tó ní accident ni, àbí ẹni tó ní dákú lójijì, àbí ẹni tó ní stroke. Gbogbo èyí ni mo mọ̀ pé wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkókò lórí wọn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe àti ìgbà tí mo ti wà ní kékeré ni ìwà títún nǹkan ṣe ti wà nínú mi. Kódà ó wà lára àwọn ìdí tí bàbá mi fi sọ wípé engineering ni ń ó lọ kọ́ ní ilé-ẹ̀kọ́ yunifásítì gíga torí wípé ó mọ̀ wípé mo ní ìwà kí a máa tún nǹkan ṣe mo sì mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi dáadáa. Mo rí èyí gẹ́gẹ́ bí ọ̀nà tí mo fi lè súnmọ́ àwọn oníbàárà mi sí. Tí a bá ti jo n jẹun papọ̀, ó di dandan kí a ṣe àwàdà, tá o sì máa mọ́ra wa si, ta o sì tún máa bá ara wa ṣe dáadáa, táa sì fi fẹ́ràn wa. Èyí ló fa tí mo fi máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi kí a lè mọ́ra wa sí dáadáa.

Mo máa ń tọ́jú èékánná mi pẹ̀lú sùúrù, mo sì máa ń gé lásìkò. Mi ò jẹ́ kó kún, mo máa ń tètè gé, mo sì máa ń fáili rẹ̀ dáadáa kó má baà ma kọ́ nǹkan. Mi ò sì jẹ́ kó dọ̀tí, mo máa ń tètè kó tí màá ti rí ìdọ̀tí ń bẹ, màá sì tún rere díẹ̀ kó dà mọ́ máa ń trìmù rẹ̀ lọ́ṣọ̀ọ̀sẹ̀ kó má ba tètè kún.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi àwọn fìlì mi pamọ́ sórí cloudi. Kódà gbogbo fáìlì mi pátápátá ni mo ti fi pamọ́ sórí cloudi torí pé mo mọ̀ pé ìgbàkúgbà ni mo lè pàrọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí tàbí kó sọnù tàbí kí ó bàjẹ́. Èyí ó sì ń jẹ́ kí n pàdánù gbogbo àwọn fáìlì mi torí pé wọ́n ti wà lórí cloudi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé. Mo dìdí lọ kọ́ bí a ti ń ka àwòrán yìí lọ́dọ̀ ẹnìkan tí ó mọ bí wọ́n ṣe ń kàá ní ìlú Ifẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́ ẹ̀kọ́ bí a ti ń ka àwòrán ilé. Mo sì kọ́ ẹ̀kọ́ náà yege, mo ṣì mọ bí a ti ń ka àwòrán ilé dáradára.

Mo jẹ́ ẹnìkan tí ó sanra díẹ̀, èyí ló sì fa tí mo fi máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi lójúmọ́. Omi tí mo máa ń mu lójúmọ́ ó pọ̀ tó lítà mẹ́rin, ìgbà mìíràn gan ó máa ń jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo máa ń jẹ́ kó jẹ́ wípé mi kì í mu ókéré tán, omi lítà mẹ́ta lójoojúmọ́.

Ìgbà tí n bá ríi wípé ẹ̀rọ ayárabíàṣá tó wà lọ́wọ́ mi yìí ò dáa mọ́, bóyá ó ti ń ṣiṣẹ́ kíṣẹ́ àbí ó ti ń ṣe aṣe máṣe tàbí tó bá bàjẹ́, bóyá ó jábọ́ tí screen rẹ̀ fọ́ ni àbí ǹkan mí ì ṣe, ìgbà náà ni mo tó máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi ni wípé mo máa ń lo àwọn ọgbọ́n tàbí technique ta n pè ní mnemonics tàbí kí n lo acronym. Èyí ni yóò jẹ́ kí n lè rántí àwọn ọ̀rọ̀ náà tí máa ti rántí mnemonic yìí àbí acronym náà, màá rántí ọ̀rọ̀ àṣìná yẹn.